Bí mo ṣe máa n sábà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni wípé mo ma n gba orí Íńtánẹ́ẹ̀tì lọ kí n lọ wo oríṣìíríṣìí ọ̀nà tí àwọn ènìyàn tó ti kọjú ìṣòro náà pàtó, tí wọ́n gbà tí wọ́n fi yanjú rẹ̀. Ọ̀nà yìí ni mo máa n gbà yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá.